Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ímeèlì rẹ? Àwọn ímeèlì jẹ́ ǹkan tó wà vwry important, ó sì jẹ́ ǹkan tó ṣe pàtàkì gidi gan, torí pé ó ní professional place tí wọ́n lè pẹ́ wọ́n sì ń send àwọn message sí yàn. Nkàn àkọ́kọ́, tí mo kọ́kọ́ ma nse tí mo bá jì láàárọ̀, màá wo ímeèlì mi, màá wo kín ni, èwo ló wọlé, èwo ló jáde. Àṣàṣà tó bá jẹ́ pé mo ti apply fún ìṣe kan, wọ́n máa ń ṣètò rẹ̀ pé màá make sure pé mo wò ó mọ̀ ṣe wò bó ló ṣerí. Tí mo bá ní message tí mo máa fẹ́ send, òun náà títí ago mẹ́wàá òwúrọ̀, màá mú, màá send ẹ́, màá sì wo bó ló ṣerí. Tí mo bá fẹ́ send ímeèlì, o depend lórí ẹni tí mo fẹ́ send ẹ́ sí. Bí ó bá ṣe ti ibi iṣẹ́ ni, màá kọ cover letter sí i. Tí ó bá ṣe pé ènìyàn kan mo fẹ́ bá sọ̀rọ̀, o depends níbí ẹni tí jẹ́. Bí ó ṣe pé àgbàlagbà ni, ó ní iru ohùn tí màá lò. Bí ó bá ṣe pé ọmọ kékeré náà ni, òun náà ó ní ohùn titi ẹ̀ lọ́tọ̀. Títí ọmọ kékeré àbí ẹni tó jẹ́ ọjọ́-orí wájú ọjọ́ kan náà, mo máa ń fi àwàdà àti àwọn ọ̀rọ̀ apanilẹ́rìn sínú ǹkan. Àmọ́ tó bá ṣe pé ẹni tó jóni lọ ni àbí ẹni tó jẹ́ professional, kò sí ǹkan tó jọ̀ọ́ máa apanilẹ́rìn. Directly màá send ẹ́ sí wọn torí pé kí ni, kí wọ́n máa ba feel offended. So bí èmi ṣe máa ń ṣètò ímeèlì títí èmi.

Kíni iná ti gbá ọmọ dé rẹ ti o ran ti, irán ti gbá ọmọ de mí ó kọ́gan, tó jẹ pé mo rán ti ọpọlọ. Èyí tí mo wá ní ti jún ni, igba tó jẹ́ pé a máa ń lọ odò lọ pa ẹja. Nígbà tí a bá dé odò, àwọn tó mọ odò wẹ̀ ó wọ nu odò lọ mẹ́ja. Àwọn táwà mọ odò wẹ̀ dáadáa, á wà níta á máa gba ẹja ní ọwọ́ wọn. Ó wá jẹ́ pé kò jẹ́ ká má ṣe mú ẹja kan tí wọ́n ń pè ní ègúngún, àwọn ó sì ń pè ọ́n kòróǹgò. Èmi ò mọ̀ tí àwọn eleyin bo pè é, má ṣe fún mi nu. Èmi bá mú, mo bá fi gbogbo ọwọ́ dí mú ẹja tó jẹ́ pé oní bá ṣe máa ń dí mú. Nígbà tí mo fi gbogbo ọwọ́ dí mú báyìí, bẹ́rẹ́ ẹja ló fún mi lẹ́gan. Mo ṣọ́nù nípa ìyàwó, lo bá di pé ẹja fẹ́ padà sódò mó sáré lọ, mu o tún fún mi lẹ́gun mi. Mo sá à mọ̀ pé mo mú, mo fi sí ibì kan. Idi tí mo ti wá kọ́ gbọn pé, "ẹ bá lọ odò lọ pa ẹja, kì í ṣe pé gbogbo ọwọ́ ni a máa ń dàbọ̀ ẹja nù. Nínú odò wọ́n lè dà gbogbo ọwọ́ bọ̀ àmọ́ nígbà to ba jáde, kì í ṣe gbogbo ọwọ́ ni a máa ń dàbọ̀ ẹja. Oní bá ṣe máa mú gbogbo ẹja, oní bá ṣe máa fa a sọdọ̀." Tò, ó wà lára àwọn tí mo rántí mú sí. Gbadùn nígbà náà lọ́hun odun mi gidi gan. Àwọn ènìyàn sì ti ń bá mi rántí bó á jẹ́ ara wọn ká tó jẹ́ pé ó máa ń fún mi ní joy, ó sì máa ń mú mi rẹ́rìn-ín. Torí pé kí ni, irán ti gbá kékeré mi ní èyí táa se nígbà táa wà léwò.

Ṣé o máa ń mu Ògùn lójoójúmọ́? Ògùn lójoójúmọ́, àwọn tó bá rẹ̀ ni wọ́n mo ń mu. Aamo bí ìmọ̀ ṣe wà, mo dúró pẹ̀ fún Ọlọ́run, kí ṣe mímọ̀ ṣe èmi ni, mímọ̀ ṣe Ọlọ́run ni, kí n lè lo ògùn lójoójúmọ́. Kódà mo lè tó ọ̀sẹ̀ bi méjì, mẹ́ta, mẹ́rin, abi márùn-ún kí n tó lo ògùn kan.

Gíga tí o ga tó, gíga tí mo ga ó pọ̀ púpọ̀, maa mi ò ga púpọ̀ jù. À, tí ọba fẹ́ pè mí lọ máa ń ga, ó le pè mí lọ máa ń ga, àmọ́ mi ò ga tó bá n nàá. Tí n bá wà láàárín àwọn tó kúrú, ó le pè mí léyan gíga, àmọ́ tí n bá de àárín àwọn èèyàn tó ga, tọ̀ mí ṣì ń gíga má. Normal person lo n pè mí, torí pé kini? Size mi average nii mi ò tó six inches tan. Àmọ́ tí n bá de láàrín àwọn five inch tall, oó rí pè emí náà lọ sókè mo sì ga, torí gíga mi gan ni elomin fi sọ wípé ó yẹ kin join basketball. Èmi sì jẹ́ èyàn tó jẹ́ pé mi ò mọ nkankan nípa basketball kódà nígbà tí ẹ bá ń bimi pé ta ni most basketball player tí mo fẹ́ràn jù, má sọ fún yín wípé èmi ò fẹ́ràn basketball player kankan torí mi ò tie mọ wan. Àmọ́ àwọn ènìyàn a máa wá sọ fún mi pé ìwọ tó ga báyìí ó yẹ kó join basketball. Èmi ò wá mọ ohun tó kan gíga pẹ̀lú kí èyàn gba basketball o, mo kan ma n gbọ́ ti gbogbo wọn máa ń sọ ni ó sì ma n yà mí lẹ́nu torí wípé kini- nígbà tí ó bá ní k'eyan lọ join basketball tí ó mọ nkankan nípa rẹ̀. Èmi kan mọ pé mo ga, n mọ ball náà, n sì gbá rí. Bẹ́ẹ̀ni èmi sì-- torí rẹ̀ ni pé gíga tèmi kò sì n tó kan èmi pẹ̀lú basketball tó bá ṣe pé bọ́ọ̀lù ẹsẹ̀ ni, ẹnhẹn, ẹ le máa ní mo ga bíi Kanu, àbí bíi korochi, bíi brenz-- tó jẹ́ pé ẹnhẹn gíga mi ò wá s'anfààní, máa lo ma fi gbá bọ́ọ̀lù bóyá kin fi gbá striker ni kin máa f'orí ju sínú net ni o, àbí kin gbá defender kin máa f'orí yọ bọ́ọ̀lù. Eléyìí nígbà tí ẹ bá sọ̀rọ̀ rẹ̀, wo a nii kò le àmọ́ nígbà tí ẹ bá nítorí pé mo kan ga kin lọ kin máa gbá basketball, ṣe ẹ rí pé eléyìí ò kin ṣe nkan tí mo le mú serious tó ripe kini- èmi gan ò mọ nkankan nípa basketball basketball yìí ẹ sii ṣe nkan tó wù mí lọ títí báyẹn, torí pé game mi tó jẹ́ àwọn tan ma n gbà àwọn àgbàlagbà ni.

Ṣé o máa ń kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Ah Àwa yín ń kọ ṣẹ́ge lórí Íńtánẹ́ẹ̀tì. Kódà tí máa ń jẹ́ gbogbo àsìkò wa nu, ìtàn ṣé tí wọ́n ní sanwó fún wa. Àwọn ọ̀rẹ́ wá tí ń try, ṣègbé àwọn tí wọ́n ṣẹ̀ ti monetize page wọn ní Facebook àti Twitter pẹ̀lú Instagram, wọ́n fi sàǹ tó wó. Àwa tí wọ́n kàn ṣá n kọ́ lọ náà ni. A mọ̀ pé tí òníjà wá rú wọ lórí Íńtánẹ́ẹ̀tì ni pé, àà lórí rẹ̀, a sì lọ́ta. Bó ore wá bá ṣe ohun tí ó ṣe, a bù fún ni, torí pé kí ni a o send è, yóò sì dòta wa. Bẹ́ẹ̀ ni tó ta wá bá ṣe ohun tó sì da, à yín, à yín, àwọn èèyàn ò sì fẹ́ kàn yin ẹni tí àwọn èèyàn ò fẹ́. So, irú àwa bá dà ní consistency, a le ní àwọn èèyàn tí ó tẹ̀lé wa púpọ̀. Tó bá ní consistency lórí ǹkan ǹkan, wà í wò ó, wà á sì rí pé àwọn èèyàn á máa fẹ́ràn rẹ, wọ́n máa like rẹ, wọ́n máa follow rẹ. Irú Facebook ní ìṣẹ̀ tí mò ń láwùn èèyàn púpọ̀ tí ń bá rọ̀ra kàn ǹkan bẹ́rẹ́ báyìí, ẹ ṣé ipá mi yóò dàbọ ni. Ṣùgbọ́n kò sí ẹ̀yàn bíń díẹ̀ tí ó ha kàn ǹkan kan tó bá fẹ́ kàn èèyàn dàbọ̀ tó fẹ́ kàn ǹkan tó ń kọ̀ sórí Íńtánẹ́ẹ̀tì. So pé giveaway, send your wallet address BP, ah, Binance Smart Chain, àbí send your account number wá wá dìbà èèyàn. Òun ò mọ̀ gbà á ni, òun mọ̀ pé à, àyàn pọ̀ tán ǹkan tó ń kọ, mò kà ní sọ̀rọ̀ ni, àyàn wà selfish. Bẹ́ẹ̀ náà ni ní Twitter, especially àwọn tí wọ́n ní blue tick. Nítè mí náà wá ṣe ní ìṣìn pé tó bá tí ní blue tick, tó ó sì ti respond so ǹkan mi rí, èmi ò ní respond torí pé kí ni, ìṣe wọn ni káńkan lọ́mọ ń kàn kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì. Gbogbo wà àjọ mọ̀ kọ́ ni, ọ̀ mọ̀ kọ̀, èmi náà sì mọ̀ kọ́. Torí kí ni o mú wà tá ní support ẹ̀dá wọn. Tó bá tiẹ́ sí, tí èmi náà wa rí pé àwọn èèyàn tí ń tẹ̀lé mi wọ́n ǹka oun tí mò ń kọ, wọ́n sì ń tẹ̀lé. Ṣé mi ò ní monetize ni? Màá monetize kí emi ńa le ba se kí ni, kí ń ba fi le rowo Ẹ ń kàn ǹkan pẹ̀lú Íńtánẹ́ẹ̀tì torí ní ìsìn ayé web3 la wà, kọ, a kọ padà fún ọ. Kì í ṣe tẹ́lẹ̀ tó jẹ́ pé ọ̀ kàn ǹkan ni web2 tó jẹ́ ó kà ọ́ ní ǹkan tó kọ̀n. Ní ìsìn báyìí, gbogbo àjọ ń kọ́ ni, gbogbo àjọ ń kà ni, ká máa kọ́ lọ ká máa kà.

Ìgbà méló ni ìrìn àjò rẹ lọ sí ibi iṣẹ́ máa ń gba? Ìrìn àjò wa lọ sí ibi táàtì ṣiṣẹ́ máa ń gbà tó wákàtí méjì tó bá ju bẹ́ gan lọ. Àkọ́kọ́ lọ bí táàtì rí àwọn tí ó gbà wá ṣiṣẹ́ lẹ́yìn wá gbà náà, wá ṣe mú wa lọ ibi táàtì máà ṣiṣẹ́. Ìrìn àjò láti lé lọ sí ibi táàtì wá àwọn ẹni tí ó gbà wá ṣiṣẹ́ gan an tó hour kàn. Ká tó wá nàró ká tó dé àwọn tí ó kó wa lọ ibi iṣẹ́. Ká tó tún wá kó wa lọ ibi táá tì ṣiṣẹ́, ó tó bí hour méjì náà. Bó ṣe wà yẹn ìrìn-àjò mi débi iṣẹ́ tó hour méjì. Tọ́ọ̀, bóo la fẹ́ ṣe é sí Báá ṣe jẹ, báá ṣe mu là ń wá Tó bá ṣe pé pé ibi iṣẹ́ là ń lọ direct ni. Nínú ìlú wa táa wà, kò sí go slow púpọ̀. Kò sí ibo ni ìrìn-àjò ó ṣe wá ju hour kan lọ, kò gbọdọ̀ ju hour kan lọ torí pé kí ni láti lé lọ wo gbogbo ohun tó bá ti ń lọ nínú ìgboro ìlú wa, kò jìnnà púpọ̀. Kò sì sí go slow táà bá ni pé go slow á wá di wa lọ́nà ọ̀nà já ọ̀nà sì jẹ́ nǹkan kan tó wà ní àà tó jẹ́ frí. Express lọ́nà ìlú wa sí ọ̀nà ìlú mi. Gnogbo títì ìlú wa náà l'ọ́n sì dà. Tọ̀ọ̀, téèyàn bá fẹ́ lọ ibi iṣẹ́, ó jẹ́ ọ̀nà tó dáa ni. Kò ní wàhálà torí títí wà tó ṣe sókí tó sì ṣe. Ẹ̀ṣẹ̀ náà fẹ́ náà sì pọ̀ lọ́nà. Bẹ́ẹ̀ ni tákisí àti bọ́ọ̀sì àwọn náà ń kérò. Téèyàn bá wá lọ gun takisí tó jẹ́ pé kò rí èrò dáadáa. Wọ́n ń páàkì àti k'érò Òun nìkan lèèyàn le má tètè débi iṣẹ́. Àmọ́ téèyàn bá gun takisí ni tó jẹ́ tó ṣ'èrò kan lórí pìí, ó ti mú lọ pọn pọn pọn ó lè lọ nùu. Àbí téèyàn mú téèyàn rí takisí tó jẹ́ bó ṣe èèyàn méjì, ó ń gbé ó kọ rí nùu eléyìí èèyàn ó tètè débi téèyàn ń lọ kódà kò ní ní ara nììyàn kò sì ní le púpọ̀. Àmọ́ irú ọ̀nà tí ó dáa tó jẹ́ pé èèyàn ó wá kọ́kọ́ lọ wábi tí ó ti rí àwọn tí óò mú u ṣíṣẹ́. Tọ̀ọ̀, òun ni problem wa tó fi jẹ́ pé ìrìn-àjò débi ibi iṣẹ́ wá, ó wá jẹ́ nǹkan tó jẹ́ pé ni, ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó jìnnà gidigidi.

Ṣé o fẹ́ràn iṣẹ́ ìta gbangba? Iṣẹ́ ìta gbangba ò ní iṣẹ́ tí àwa máa ń ṣe. Àwọn tí wọ́n ń ṣiṣẹ́ remote job tí wọ́n sì wà nínú ilé, àwọn náà ń gbádùn jù. Awon ń kan kán mbe níbi iṣẹ́ ìta gbangba. Yiò expose rẹ sí àgbáyé, yiò sì mú orí rẹ wú, yiò sì jẹ́ kó máa kọ sí kí ni kí ó máa rí àwọn iṣẹ́ tí òun ṣe, iṣẹ́ ìta gbangba nu. Iṣẹ́ ìta gbangba máa ń ní wàhálà nítorí pé kí ni, ní gbogbo ìgbà ó wà níbẹ̀ ó ń lọ ibi iṣẹ́. Kò sí nì, tí ǹkan ba bàjẹ́, àbí tí wọ́n bá fẹ́ ṣiṣẹ́ won a pè ọ̀. Àmọ́ ẹni tí ń ṣiṣẹ́ remote òun ise ilé silé, yóò wá nu iyara rẹ̀, yóò ṣe oun to wù ú, tó bá wù ú gan, yóò travel, yóò gbé báàgì àti laptop rẹ̀ dání lọ, gbogbo ibi tí ó bá ń lọ. Tó bá sì dé b ibẹ̀, yóò ṣí laptop, yóò sì ṣe gbogbo ohun tó bá fẹ́ ṣe. Íyáto ń bẹ́ gidi gan pẹ̀lú ẹni to ń ṣiṣẹ́ remoti àti ẹni tí ó ń ṣiṣẹ́ ìta gbangba. Kí n màá parọ́ fún yín n tí mo fi ni mo fẹ́ràn iṣẹ́ ìta gbangba ní ìṣe ni pé òun ni iṣẹ́ tí mo ń ṣe. Àmọ́ ṣùgbọ́n tí ń bá rí iṣẹ́ tó ṣe pé láti dé níbà tí mo á ṣí lẹ́yìn ẹ̀yà ń kan tẹ system gẹ́gẹ́ sí fix everything, kò sí ohun tí ó máa mú mi ṣọ̀fọ̀ yín pé iṣẹ́ ìta gbangba mo fẹ́. Iṣẹ́ ìta gbangba ò ní wàhálà púpọ̀ toje rí pé tí ẹ bá sin engineer tọ̀ọ́, ì ṣe ń kan tó jẹ́ pé mo máa ṣe. Àwọn bẹ́ mi wọn kó engineer àti àwọn technician rẹ̀, a kó wọn lọ sí ìta gbangba, wọn ò sì ní wọ́n fẹ́ ṣe. Àwọn tí wọ́n ń kọ́lé náà wọn ò ṣe kó wọn lọ sí ìta gbangba náà, wọn ò sì ń ta fẹ́ ṣe. Àwọn tí wọ́n ń gbe DJ wọn kọ́, àti àwọn tí wọ́n ń gbe, ah, ganga, pa wọn, ò ṣe ṣí inú. Ìṣe ìta gbangba ni gbogbo yín ni wọn kò lọ tà tí ṣe kí ni ẹ sì ṣiṣẹ́, ó ṣe yẹ. Ìṣẹ́ náà gan-an, a bá pè é níṣe àṣé kárakára nítorí ìgbà mìí ẹ̀jẹ̀ ni ó ro jẹ gidi jẹ dábo pẹ̀lú pé ẹ̀jẹ̀ máa lè jẹun, ẹbí máa pa yín, ẹ sì máa ṣiṣẹ́. Ìṣe ìta gbangba jẹ́ iṣẹ́ tó jẹ́ kó wúlò ó sì ṣe pàtàkì gẹ́gẹ́ gan. Àmọ́ fẹ́ni tó ní ǹkan mìíràn tó fẹ́ ṣe lórí system, ìṣe ìta gbangba yìí ṣiṣẹ́ rẹ kí ẹyan sè kí ni kó wọ iṣẹ́ mi, iṣẹ́ remote. Àbí ṣe kíi sẹ́ pé iṣẹ́ gbangba ni half rẹ yóò ku ṣẹ̀ kí ṣe ìṣe ìta gbangba.

Kí ni o máa ń jẹ ní òwúrọ̀? Oúnjẹ tí àwa máa ń jẹ ní òwúrọ̀, oúnjẹ ìbílẹ̀ ni, igbàmi àmàlà, igbàmii gàrí, igbaminìkúmà. Àá mú gàrí gan bó ṣe wa ọ́un kò sì ń tà wa ó e jẹ ní òwúrọ̀. Gbogbo óun tobá wá ló òwúrọ̀ ọ̀un la jẹ. Igbàmi ànàmọ́ là jẹ, igbàmi kúmà kì í ṣe ànàmọ́. Igbàmi ìṣú náa ni. Bó ṣe igbàmi kúmà, a jẹ iyán àwa dàbí àwọn òyìnbó àbá àwọn olówó tí wọ́n kan mú nkankan pé n tí wọ́n máa jẹ lójoojúmọ́ re. Gbogbo n tó bá wá sọ́nà awá àbí eyi ta ni lágbára, òun ni a máa ń jẹ. Tí a bá wá jẹ tán, igbàmi àle mú lípton sì, igbàmi àsíì mẹ́koo sì. Ó depend lórí mood àti òwọ̀ wa. Àwe n bọ̀ wá níṣìn tó jẹ́ pé óuńjẹ òwúrọ̀ gan, aa ni máa jẹ mọ́ tió di oúnjẹ ṣáàrí. Ìwọ lo wà rií pé sẹ̀mọ́ àti ẹ̀bà ni àwa máa ń jẹ púpọ̀. Oúnjẹ àì, oúnjẹ òwúrọ̀, o jẹ oúnjẹ tó ṣe pàtàkì lára edá, ó sì wúùlù torí pé kíni ta bá lọ ibi iṣẹ́ níìsín, ko ní oúnjẹ tá a jẹ tiá fi ní energy, eyi tiá n pẹ̀ni agbára àti ìṣísẹ́. Oúnjẹ òwúrọ̀ jẹ́ oúnjẹ tó jẹ́ pé gbogbo ohun tí èmi bá rí le mi màá n je kódà igbàmi tea ni, igbàmi ẹ̀kọ àti àkàrà sì ni. Ẹ̀lomí á sọ fún ọ pé oun ò lè jẹ àmàlà láàárọ̀, oun ò lè jẹ eba láàárọ̀, oun ò lè jẹ sẹ̀mọ́ láàárọ̀. Tor elẹ̀ òun preference wọ́n ti ní. Àmọ́ lọ́dọ̀ tẹ̀mi, gbogbo ẹ́ bọ̀ se rí oun mo lè jẹ torí pé kíni ká ní àlàáfíà, ká ní energy láti jẹun. Ní títí tẹ̀mi. Èmi ò máa choose oúnjẹ nnkan pé eléè láà jẹ ó, eléèyi le ní jẹ ó àbí eléyi ni bá yii o. Beeni baayi torí kíni oúnjẹ òwúrọ̀ bí mo sọ lekan mó ló ṣe pàtàkì lára edá púpọ̀. Nígbà tí ẹ̀yan ò báa jẹun tó báà n lọ ibi iṣẹ́, tó báa dé ibi iṣẹ́ tán kí ni yió máa ṣẹlẹ̀? Oyi o máa kọ, ara rẹ ó máa rí fuyefuyẹ́ tó bá wá ní tor àwọ́n fẹ́ fi ẹ̀yàn rọ́pò rẹ iṣẹ́ títí ẹ erií pẹ̀ wọ́n ò ní sanwó fún. Torí náà, èmi máa ń jẹ oúnjẹ àárọ̀ mi tó fi inu lẹ́lẹ̀ àbí kí n fi oúnjẹ àárọ̀ sínú kulá kí n gbeẹ̀ lo ibi iṣẹ́.

Ṣé o mọ àmì ìràwọ̀ rẹ? Ní ọ̀dọ tìtì wa, àwa é lọ àmì ìràwọ̀ afìsìn ǹkan kan. Torí rẹ̀ ni àmì ìràwọ̀ jẹ́ ǹkan kan tó jẹ́ pẹ̀tù ní ọ̀dọ̀ wa. A sì mọ̀ pẹ̀lú value kan kan nítorí pé kí ni kìse ǹkan kan tí àwa mọ̀ torí ìwé. A Men of Religious and Culture tó rí tèmi ò sì mọ̀ àṣẹ.

Ṣé o máa ń pàdé afọjúsùn títà rẹ? Èwo ni afọjúsùn títà mi tí ẹ ń bèèrè yìí. Mi ò ní parọ́ fún-un yin yọ̀rúbẹ́. Eléyìí tí ẹ bèèrè ó ju agbára tèmi lọ. Bóyá àwọn aṣọ́delẹ̀ ń sọ ni, "Àbáwọ́n wo ni afọjúsùn?" Mi ò lè ṣàlàyé kí ń má parọ́ fún yin. Bo ṣe rí ni mo sọ, nítorí pé kí ni èmi e ṣe ẹni tó jẹ́ pé a yóò parọ́ fún un? Eléyìí le jẹ́ Yorùbá Ìbàdàn le sọ. Yorùbá Èkó sì lè ní ìfẹ́ kí ẹ sọ fún emi.

Báwo ni o ṣe máa yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá? Ẹ̀rọ ayárabíàṣá bẹ́ẹ̀ sì ni ó jẹ́ ǹkan tó jẹ́ pé ó jẹ́ ǹkan gidi. Ó sì jẹ́ ǹkan tó jẹ́ pé a ti sọlve ìṣòro rẹ̀ eyọkàn ni. Nígbà tí bá wọ̀, màá try agbára mi. Màá wo bí i jáde, màá wo bí i ń jáde, màá wo bí i jáde tó bá ṣe pé software ni. Tó bá ju agbára mi lọ, ǹkan àkọ́kọ́ tí mò ń ṣe ni pé màá lọ Google. Kin bà tí mo wọ Google, màá bìwọ̀n pé irú ìṣòro báyìí bọ̀ ni mo ṣì fẹ́ sọlve e. Ǹkan àkọ́kọ́ tí ó yẹ nílẹ̀ ni pé ẹ ó ha rí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó jẹ́ àwọn náà ti ní irú ìṣòro náà, ẹ sì rí ènìyàn kan tó jẹ́ pé ó mọ solution sí gbogbo ìṣòro náà tó sì drop ó bí èèyàn o ṣe ṣe. Ile aye o lè mọ̀ ní sinyi, fóònù gan-an o ti tò eyàn lásán láti mo ohun to fẹ́ ṣe. Nígbà tí mo wa tirai àti sọfu ìṣòro ti ó wá ṣe, kí ni ǹkan tí mo máa ṣe nesti? Ǹnkan tí mo máa ṣe nesti ni pé màá lọ ọ̀do awọ́n to n tún ẹ̀rọ ayárabíàṣá se. Maa ṣàlàyé fún wọn pé tó ẹ́ wo o ti ń lọ, ó ti ń lọ báyìí ni o. Fóònù mi mo ṣì fẹ́ kí ẹ bá mi yanjú rẹ̀. Láàárín one to two minutes, won o yanjú rẹ̀. Ayárabíàṣá ò jẹ́ ǹkan kan tó le púpọ̀. Èyí n se ǹkan tó complicatedi kí àwọn èèyàn bá fẹ́ tún ṣe, wọn o tún ṣe ẹ. À fi tí àwọn èèyàn bá ń ṣàkọ, olówó ni mí, tí à ń rà imí, èmi ò lè tún ṣe. Ki ma n jẹ́ oun rere pé eeyan claim olówó, ó fẹ́, ó sì fẹ́ rà mí, kó fẹ́ tún ṣe. Ǹkan kan ni tí èèyàn le tún ṣe. Kódà, hm, o sì wọ̀n gan-an problem rẹ̀ kì í ṣe pé problem issue púpọ̀. Torí ẹni tí ń bá ti browse báyìí, ǹkan àkọ́kọ́ tí mò ń ṣe, ma browse, màá fi wo, issue wó lo wa ń bẹ. Màá sì try best mi làti ṣe kí ni, la ti resolve issue náà, torí pé kí ni, ayé ti wa, modern. Anything can be done on phone bí o ṣe rí nuu.

Orin wo ni o fẹ́ràn jù? Nínú àwọn orin tí mo fẹ́ràn jù, láìpẹ́ ni orin Yorùbá, èyí tí wọ́n pè ní orin Ayinde Barrister. Orin tó jẹ́ pé kìí kí ìkọ́, òun ìkọ́ sórí ìwé tí òun fi kọ. Tí ọba Barrister bá dúró, ago báyìí máa sọ̀lẹ̀ ni. Àwọn alágbẹ̀ rẹ̀ ni ó sì gbé láti ibẹ̀. Láyi nídi pé ká ìsẹ̀ máa wá, bó náà sì fẹ́ ẹpu rẹ̀. Bàbá òun kọrin gidi gan, torí pé orin yẹn ò sì pàtàkì lọ́dọ̀ tí wọn. Àmọ́ ẹ rí àwọn orin fújì, orin nánà yẹn nánà yẹn, ìdánpèní orin Hausa, èmi ò fàǹsi rẹ̀ gidi gan, torí pé kíni kì í sọnu tí èmi fi bẹ láyiki. Orin Afrobeat náà dẹ eléyìí náà kì í sọnu tí mo fi bẹ láì kí. Kódà tó bá rí pé torí irú mi náà fi kó Afrobeat bóyá wọn ni ri one naira pá láyé wọn, torí pé kíni èmi ò láì kí irú àwọn orin wọ́n yẹn. Tọ̀, ìkán náà tí ń wá tí ń pè ní orin àwọn Kanuri, tó sì wa orin náà dán, àmọ́ èmi ò láì kí rẹ̀. Tọ̀, nínú àwọn orin tí mo láì kí náà ni orin fújì ni orin tí mo láì kí jù. Lẹ́yìn Ayinde Barrister, orin mí tí mo tún wá láì kí, òun náà ni orin Wasiu Ayinde. Gbogbo wọ́n wá gbé Ayinde fún ọkọ wọn, èmo mọ gbogbo bó ṣe dé ibẹ̀. Àmọ́ Wasiu náà ń kọ yéye. Nígbà tó kọrin, ó kọrin ní ilẹ̀ Hausa, ó kọrin, ó kọrin ní ilẹ̀ Yorùbá, ó tún wá dé ìlú òyìnbó, ó tún kọrin fún wọn. Ó tiẹ́ nígbà kàn gán tó kọrin àwọn ẹni, òṣèlú. Bó ṣe sọ pé Tinubu ti sọ̀rọ̀, a ti gbọ́ Buhari ni ká lọ dìbò fún. Bó ṣe so n gbà náà nu. Orin kò sì síbi tí ó gba Nàìjíríà. Gbogbo ibí kíbi ni Nàìjíríà náà ti ń kọ, tí inú wọn ń dùn. Ó ṣe, àmọ́ ẹnu ọjọ́ mẹ́ta, òun náà lọ bọ́ sọ́wọ́. Ó lọ ṣe púrógírámù kan tó jẹ́ pé ìyàwó rẹ̀ tó ti lé lọ, òní kó padà wá. Lọ̀rọ̀ bá dé orí ìntánẹ́ẹ̀tì, wọ́n náà sì ń fà mọ́ ara wọn. So orin àwọn méjèèjì tí mo fi bẹ láì kí jù nínú orin.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìṣòro, ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́? À, àti ṣètò ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́ kì í ṣe ǹkan tó le púpọ̀ lọ́dọ̀ mi. Ní tó sì fa ni pé mo máa ń tẹ ìrẹ̀ lọ́dọ̀ láàrín tèmi kí n ṣe dédé láàrin wọn. Bẹ́ẹ̀ sì ni tí mo bá ní owó, mo máa ń bù wọ́n. Ẹ̀mí ènìyàn sì fẹ́ pé kó jẹ́ pé ẹni tí ń ṣe dáadáa sí i. Ni ìgbà tí ìṣòro bá dé, mo máa ń wo ìwọ ni mo lè ṣe bẹ́ẹ̀ bó mo sì ti lè bá wọn ṣe save rẹ̀. Tó bá ṣe ìṣòro tó wọ ní ilé mi ò lágbára rẹ̀ torí ẹ̀mi gan an mo ń wá owó. Àmọ́ tó bá ṣe ìṣòro ti, à, ọjà ni àbí tó ṣe ìṣòro ti ibi iṣẹ́ ni àbí tó ṣe ìṣòro àwọn olọ́kọ láya àbí gbogbo bí ìṣòro náà bá ṣe jẹ́, mo máa ń ṣe búwọ́n agbára mi kí n mọ pé ọ̀nà wo ni àbáyọ̀ bó là sí ní lè gbé e jáde. Tó bá ṣe pé bí ẹni tí ò fẹ́ ṣiṣẹ́ mọ́ ni àbí kò ní agbára láti ṣiṣẹ́. Ó ní bí mo ṣe máa ń yanju ìṣòro náà tí mo sì máa ń fún un ní motivation. Bẹ́ẹ̀ sì ni tí ìṣòro bá wà láàrin pé ọmọṣẹ́ àti ọ̀gá, mo máa ń dà á lẹ́jù wọn lọ HR torí eléeni, à, ọ̀nà ìṣe tìtì wọn. Ìṣòro jẹ́ ǹkan púpọ̀ tí jẹ́ ǹkan tó pọ̀ láàrin àwọn ẹlẹgbẹ́ níbi iṣẹ́ ṣùgbọ́n ọgbọ́n àti sólvù rẹ̀ ó ni tó jẹ́ pàtó tó sì jẹ́ pé ó wúlò. Tí èèyàn bá mọ bí ó ṣe sólvù problem fún àwọn ẹlẹgbẹ́ rẹ̀ àbí àwọn tó jẹ́ wọ́n ń ṣiṣẹ́ àbá àwọn òṣìṣẹ́ rẹ̀. Mi ò rò pé yóò lè sólvù problem láàrin olọ́kọ láya tí wọ́n ń ṣe lè nílé. Torí pé kí ni ẹlẹ́wọ̀n gan an, ó ní ìṣòro ẹlẹ́wọ̀n pọ̀ ju tà á rìn àwọn ẹni tí wọ́n ń ṣiṣẹ́ lọ. Ó sì ṣe wọ́n tí kò bá ti sọ̀rọ̀ owó. Ìṣòro náà kò sì gbọ́gbọ́ ṣe pàtó ǹkan kan tí ẹ̀ lè easily tún ṣe ni. Ẹ̀mí ló ṣe wà, mo máa ń ṣe àtúnṣe ìṣòro láàrin àwọn ẹlẹgbẹ́ mi gidi gan.

Báwo ni o ṣe máa nrí dájú pé ọjà rẹ dáa? Bí mo ṣe máa n rí àrídájú pé ọjà mi dáa ni pé ìgbà tí mo bá lọ ra, tí mo bá rí pé àwọn èèyàn fẹ́ràn rẹ̀ kálukú sá n rush rẹ̀. Alámọ̀ àlọ́kọ̀kọ̀ pé ọjà mi dáa nù. Alámọ̀ ẹlẹ́ẹ̀kejì pé ọjà mi dá ni pé èmi gan-an ó mọ̀ pé ọjà yìí ó dára. Ó dìpẹ́ndi lórí standáàdì tí mo mú nígbà tí mo fẹ́, à, ṣe. Tí standáàdì tí mo lò nígbà tí mo máa fẹ́ ra ọjà náà tí ò bá jẹ́ standáàdì gidi, èmi gan-an mọ̀ pé ọjà mi ò dáa. Ṣùgbọ́n ọjà tó dáa, standáàdì rẹ̀ ó jẹ́ standáàdì tó jẹ́ gbogbo àgbáyé wọn o gbà síi. Lójú gan-an, ìwọ gan-an ó rí pé ohun to dáa gidi gan-an ni. Bẹ́ẹ̀ sì ni ọba ti sọ fún customer pé ìyí bá n lọ́ńtà. Ó rí pé òun níná nína kúna. Alámọ̀ pé ọjà mi dáa nù. Bí wọ́n bá fẹ́ ra ọjà tó dáa o, wọ́n máa ń lo ohun tí wọ́n mọ̀ pé gbogbo àwọn èèyàn gan-an wọ́n ti máa ń lòó máa ó sì fine. Example ni kí n sọ fún yín. Nígbà tí ìyá mi fi ń ka tomato tí mo mọ̀ pé àwọn ra tomato, tí ó bá rí ọjà wọn, yóò wò ó tó pé lójú gan-an, ó gbọ́rí pé ọjà náà sì dáa. Òun àwọn customer èèyàn gidi bẹ́ẹ̀ sì máa ń wádọ̀ wọn. Tí wọ́n bá ti rí pé èèyàn tí ó jẹ́ èèyàn gidi fẹ́ wá ra ọjà, ó ń bọ̀ wá. Òpọ̀ ni ń bọ̀ wá, àrákìṣẹ́ pé ọjà tó dáa. Ìyá Àdùnní sì máa ń ra tomato tó jẹ́ pé kíni, tó jẹ́ èyí tó dáa ni. Yóò wò ó lójú o. Bẹ́ẹ̀ sì tó jẹ́ ǹkan tó jẹ́ pé ọjà tó dáa ni. Nígbà tí gbogbo èèyàn bá wọ́n ta títí wọn ní five hundred, tí òun bá ní ọgọ́rùn-ún làwọn fẹ́ ta, kò ní ìkà, èèyàn máa béèrè question pé kíni, wọ́n kàn yo owó wó yọ ni. Alámọ̀ pé ọjà wọn dáa nù. Ibi tí mo ti kọ́ pé tí èèyàn bá fẹ́ ta ọjà, kó ra ọjà gidi èyí tó dáa kó sì sinmi nù. Ìwà náà rí dájú pé ọjà mi dá ni pé tí ẹn ra ọjà tó dáa tó sì fine lójú, ẹlẹ́ẹ̀kejì máa ni pé bá ò fine èèyàn báyìí, tí ń bá ti mọ̀ ọ̀nà púpọ̀, ó sì wà rí dájú pé ọjà mi dáa. Àmọ́ ọjà tí ń bá ti rí pé àwọn èèyàn ṣa níná kúna, yóò dàńkà pé tí ń bá wo pé ọjà tó dáa ni tọ, mo ti mọ̀ pé léyìí o, nísinsìnyí ọjà tó dáa torí, ẹ̀, àwọn èèyàn ṣa níná kúna, èyí tó bá dá wọn yín máa náníná kúna.

Nígbà wo ni o máa ń fọ aṣọ? Ni òótọ́ ná, aṣọ tí mo ní kò pọ̀ púpọ̀ torí ó ń bẹ ní inú ìlú wa Lókèèrè. Ibi tí a sì wà ní, aṣọ tá a ń wọ̀ kì í ṣe àwọn aṣọ gidi kan. So kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń kó aṣọ mi tí mo máa ń wọ̀. Ṣọ aṣọ tí mo máa ń wọ̀ kò pọ̀ púpọ̀. Ìgbà tí mo sì máa mọ̀ pé màá fọ, ọ̀un nà náà ni ìgbà ọ̀sẹ̀, ìkẹ́yìn ọ̀sẹ̀. Màá mú gbogbo àwọn aṣọ mi, màá sì fọ̀ wọ́n ní ìkẹ́yìn ọ̀sẹ̀. Wọ́n ó gbẹ, màá ka wọ́n, màá sì ka wọ́n papọ̀. Ó ni mò wá wọ̀ ní gbogbo inú ọ̀sẹ̀ tí ọ̀sẹ̀ ò fi pàárí. Aṣọ fífọ̀ jẹ́ ǹkan tí ò le fún mi rárá àti fọ kò sì le. Àmọ́ ìkẹ́yìn ọ̀sẹ̀ ni ìgbà tí àwa máa ń rí àsìkò jù tí a fi le ṣe kíni, tí a fi le fọ àwọn aṣọ. Ẹlòmíì wá ọjọ́ọjumo ńi n fọ aṣọ. Ó depend lórí personality. Àbí mi ń sọ̀rọ̀ personality tèmi ni. Ìkẹ́yìn ọ̀sẹ̀ ni ìyen ni asìkọ̀ wà. Nígbà tí mo bá jì láàárọ̀, màá ṣe ohun tí mo fẹ́ ṣe. Ìgbà mìi máa fọ aṣọ, màá sì sùn. Ìgbà mìí má máa sùn tí n bá jì máa fọ aṣọ. Gbogbo àwọn ṣòkòtò pínpín mi tó yẹ kó máa rùn, àwọn náà máa mọ́, màá fọ̀ wọ́n torí pé kí ni kí n ba lè fi ìmọ́tótó ṣe ara. Ìgbà náà tí ẹ̀yin bá sì fọ nígbà ìkẹ́yìn ọ̀sẹ̀, òun má ń jáde kí ọ̀sán ìrọ̀lẹ́ aṣọ tí ẹ̀yan fọ̀ yó ti gbẹ. Àmọ́ nígbà tí ẹ̀yann bá fẹ́ fọ aṣọ nígbà tí í ṣe ìkẹ́yìn ọ̀sẹ̀, ohun tó ṣẹlẹ̀ ni pé òrun lè máa ran. Ọ̀r kó aṣọ tútù wọ inú ilé. Lójọ́ kejì náà kò mọ ìyẹn ò sì ṣí lára nì torí pé kí ni kò sí ibiṣẹ́. Eyqn ó wáa wọ aṣọ, ó máa wọ inú ilé, ó máa rùn pà tọ̀r. Àmọ́ nígbà tí osẹ̀ bá wà, ní ọjọ́ Saturday tí ẹ̀yin bá fọ tí ò bá gbẹ tán, ọjọ́ Sunday, ọjọ́ Sunday ìyẹn ó tùn ṣe kí ni? Ìyẹn ó tùn kó sì jtá, eyan ó náà kí ó sì gba àtẹ̀gùn. Fífọ aṣọ jẹ́ ǹkan tó dára tó sì wà lára ìmọ́tótó tó jẹ́ kó jẹ́ dandan fún báálìgi ọkùnrin kó ṣe kí ni? Kò máa fọ. Tí eyan ò bá lè fọ aṣọ fún ara rẹ̀, ó lè kó lọ fún alágbàfọ̀ kó fún un lówó. Elẹ́yì náà kò ṣe kí ni? Kò báadì. Àbí kí ẹ̀yan bá ní ìyàwó tó jẹ́ kó máa ń bá ọ fọ aṣọ kí ó sì fún ìyàwó rẹ kó máa bá a fọ aṣọ, ayé ó ju bá'un lọ̀.

Ṣé o máa ń fi ìpara sára? Ìpara jẹ́ ara ǹkan tó wà necessary fún àwọn ènìyàn. Àwọn obìnrin a máa lo cream ọ̀tọ̀ọ̀tọ̀, àmo awa ọkùnrin ìpara nìkan lani. Fi fi ìpara sára, ó wúlò púpọ̀ ó sì máa ń jẹ́ kí àwọ yàtọ̀. Tí o bá wa jẹ́ inú òtútù, o jẹ́ pé o jẹ́ dándán gan kí ẹyan lọ ìpara sára torí tí kò bá ṣe bẹ́ẹ̀, ára o funfun gbogbo e sì ní ó gbẹ́, eeyan o wà á rí bí ẹ̀ni tan yọ nínú kanga. Ìpara wúlò púpọ̀ ó sì jẹ́ pé kò tun wá wọ́n. Bo bá di múrí kán mú gan an, o le rí kékeré tí wọ́n tọ́ sínú lẹ́dà. Tọ bá di ọgọ́rùn-ún ówo dání wà á rí èyí tí o lást fun ọdún fún ọ tó bá ṣe eǹi tí máa lò ìpara dáadáa. Tọ bá wá jẹ́ní tọ ń lò ìpara dáadáa, tọ ò lè lo nínú oṣù gan an. Ìpara wúlò púpọ̀ ó sì ní ànfàní. Tawoń omo kéékèèké wá, tagbálagbà wá, tobinrin wá, tọkùnrin wá. Torí kí n mo fínní tobinrín wá, àwọn obìnrin máa ń lo ǹkankan ọ̀tọ̀ọ̀tọ̀ lára, so, won ni ìpara ọ̀tọ̀ọ̀tọ̀ cream ni. Ati eyi tań fí bleach, atéyi tio bleach, ateyi to jẹ́ gidi, atéyi ti o jẹ́ gidi, gbogbo ẹ̀ náà náà ń lò pọ̀. Àwọn obìnrin ni wàhala gídí gan ọ torí pé ìpara tí wọn ó yàtọ̀. Báyìí nio ṣe kùnú box ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀, máa bu ọ́ lọ́fẹ́ ṣíṣí, bọ́lọ̀uń se kadàra wọn náà nu á gbá wọn bẹ́ náà ni.

Ìbọnàjẹ́jẹ́ irú wo ni o fẹ́ràn nínú yàrá rẹ? Ìbọnàjẹ́jẹ́ irú èyí tó jẹ́ pé tí bá wà níbi iṣẹ́, mo máa ń gbà, òun náà ni mo máa ń gbà nínú yàrá. Ara àwọn ìbọnàjẹ́jẹ́ tí mo máa ń gbà ni pé ọ̀bẹ mi ò kí ń jù lẹ́lẹ̀ torí pé kí ni èèyàn lè wá tẹ́ mọ́lẹ̀, àbí kí elomií wá kó máa mọ pé o wa n bẹ. Alákọ̀ko nun, ẹlẹ́ẹ̀kejì tí n bá fẹ́ ti iyàrá, mo ma n make sure pé key tí mo pẹ́ lò ẹ̀ekan ni kí ì ṣe méjì torí ọlọ́run ní jẹ́ á rí lábùurú. Èèyàn ò ṣe kí ni èèyàn ṣàré sí ìbọnàjẹ́jẹ́ ẹlẹ́ẹ̀kejì nun. Ìbọnàjẹ́jẹ́ ẹlẹ́ẹ̀kẹta ni pé nígbà tí mo bá fẹ́ tan gáàsì tí mo fẹ́ dáná nínú kitchen, màá ṣí gbogbo window kalẹ̀lẹ̀ torí pé kí ni ó wúlò ó sì ní àǹfààní torí pé kí ni atẹ́gùn wọ yàrá rẹ. Nígbà tí atẹ́gùn bá wọ yàrá mi, kò ní ṣí pé accident pé gáàsì wá full everywhere, ọlọ́run ò ní jẹ́ a rí lábùurú. Ìbọnàjẹ́jẹ́ ẹlẹ́ẹ̀kejì náà. Ìbọnàjẹ́jẹ́ ẹlẹ́ẹ̀kẹta, ìbọnàjẹ́jẹ́ ẹlẹ́ẹ̀kẹrin, óun ni pé nígbà tí mo bá fẹ́ sùn, mo máa ń try àti ṣe kíni àti ṣí window kalẹ̀ kí atẹ́gùn lè wọ iyàrá. Ìgbà un ní pé èyàn ó fi rọrùn gidi sùn, èyàn ó sì rí mímí gidi ṣe. Ìbọnàjẹ́jẹ́ ẹlẹ́ẹ̀kàrún tí mo máa ń lò nígbà tí mo bá wà nínú yàrá ni pé mo máa ń mú ilẹ̀kùn mí, mo máa ń tì torí pé kí ni ọlọ́run ò ní jẹ́ a rí lábùurú àwọn olè. Ara àwọn ìbọnàjẹ́jẹ́ tí mo máa ń tẹ̀le nun. The last one tí mo máa fẹ́ ṣàlàyé óhun ní pé nígbà tí mo bá pa gáàsì tán, mo máa tún wò, màá sì tún tun tẹ̀ torí kí ni kín le bá mọ̀ sé gáàsì máa leak, ọlọ́run ò ní jẹ́ a rí lábùurú. Àwọn ìbọnàjẹ́jẹ́ yìí wọ́n wúlò wọ́n sì pọ̀ àwọn dé. Èyí ni èyí tí mo lè ṣàlàyé fún yin lọ́wọ́ tí mo wà báyìí. Wọ́ sì wúlò wọ́n sì ní bí wọn ṣe maa nṣe láàárín àwọn èèyàn. Káwọn èèyàn náà le máa tẹ̀lé.